Bẹ́ẹ̀ni ojú mi dára, ojú mi máa ń ríran dáadáa. Mo máa ríi wípé mo mójú tó ojú mi, ìdí náà tí ojú mi fi jẹ́ ojú tó dára nìyí. Kò sí ǹkan kan tó ṣe ojú mi. Ojú mi máa ń rí ǹkan dáradára.

Mo máa ń lo wákàtí mẹ́fà láti fi sùn lójoojúmọ́. Wákàtí mẹ́fà yìí ni mo fi máa ń ní ìsinmi ní gbogbo ọjọ́. Ṣùgbọ́n nígbà tí ó bá ti jẹ́ ọjọ́ ìsinmi, o máa rí pé mo lo ju wákàtí mẹ́fà lọ. Mo lè lo wákàtí méje, mo lè lo wákàtí mẹ́jọ.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa jẹ iyan. Iyán wà lára àwọn oúnjẹ tí mo fẹ́ràn jù. Ó jẹ́ oúnjẹ tí mo fẹ́ràn jù gan. Mo fẹ́ràn láti máa jẹ iyan pẹ̀lú ọbẹ̀ ẹ̀gúsí àti ẹran ìgbẹ́. Idi tí mo fi fẹ́ràn láti máa jẹ iyan ni wípé ó máa ń fún ni lágbára nígbà tí èèyàn bá ti jẹ tán.

Nǹkan tí ń bá ti ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan ni pé máa kọ́kọ́ jí láti gbàdúrà, lẹ́yìn náà mo máa lọ wa oúnjẹ tí mo máa jẹ, lẹ́yìn tí mo bá ti wá oúnjẹ tí mo máa jẹ, mo máa lọ wẹ̀. Máa sì ṣe àwọn nǹkan tí ó yẹ kí n ṣe láàárọ̀ kùtùkùtù kí n tó lọ sí ibi iṣẹ́. Ǹkan tí mo máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan nìyí.

Mo máa ń ra ẹ̀rọ ayárabíàṣà tuntun nígbà tí ẹ̀rọ ayárabíàṣà tí mò ń lò tẹ́lẹ̀ bá ti bàjẹ́. Mo máa ríi wí pé mo ra ẹ̀rọ ayárabíàṣà tuntun nígbà mìíràn tí n bá nílò rẹ̀, Or nígbà mìíràn tí owó bá pọ̀ lọ́wọ́ mi, mo lè ra tuntun kí n máa lò mọ́ ilé tí mo ní tẹ́lẹ̀

Bẹ́ẹ̀ni, mo máa ń rorún nígbà tí mo bá sùn. Ìdí tí mo máa ń rọrún nígbà tí mo bá sùn ni wípé gbogbo iṣẹ́ tí m bá ṣe látàárọ̀ a ti mú kó rẹ̀ mí, a ti rẹ̀ mí. Ìdí nìyí tí mo máa ń rọrún sùn, nígbà tí mo bá sùn.

Ọ̀nà tí mo fi máa ń pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀ ni wipé mo máa ń rí i wí pé mo fi ọgbọ́n àti òye láti fi mọ nǹkan tí mo bá fẹ́ ṣe àti ìgbà tó bá yẹ. Mò ń tẹ máa rí i wí pé mo fi sùúrù láti fi pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ náà ń bá pọ̀

Rárá o, n ò wọ gíláàsì. Ojú mi máa ń ṣiṣẹ́ pipé, ojú mi sì máa ń rína dáadáa. Ìdí nìyí tí mi ò fi máa ń wọ gíláàsì. Mo ti wọ gíláàsì rí ṣùgbọ́n n ò wọ gíláàsì mọ́ nítorí àrùn àti ìjàmbá tó ṣojú mi nígbà náà ti kúrò. Èyí ni èyí tí mi ò fi wọ gíláàsì mọ́

Rárá o, n ò fẹ́ràn láti máa rìn nígbà tí atẹ́gùn bá ń fẹ́. Idi tí mi ò fi fẹ́ràn láti máa rìn ni, ni wípé igi lè ya ọ kí oná kówó lulẹ̀ àbí kí wáyà iná kó jalù lè. Ìdí ní èyí tí mi ò fi fẹ́ràn láti máa rìn ní atẹ́gùn. Nígbà tí gbogbo nǹkan bá ti wá lẹ, mi ò fẹ́ràn láti máa rìn nígbà náà.

Bẹ́ẹ̀ni mo máa ń wọ ìbọrùn. Mo fẹ́ràn láti máa wọ ìbọrùn nítorí pé ó máa ń ṣe ara lóore ní alẹ́, ó dẹ̀ máa ń fúnni ní àlàáfíà. Nìyí tí mo fi fẹ́ràn láti máa wọ ìbọrùn nìyí.

Mo máa ń rí ìpèsè àwọn èlò láti àwọn ohun kan tí n bá fi owó oṣù mi rà. Owó oṣù mi ni mo fi máa ń fi rí ìpèsè àwọn ohun èlò tí mo fẹ́. Bí tí n bá nílò iṣu or tí mo nílò ẹwà, owó oṣù mi ni mo máa rí wípé mo fi rà mo fi pèsè rẹ̀.

Ẹgbẹ́ agbábọ́ọ̀lù ni eré ìdárayá tí mo fẹ́ràn jù. Mo fẹ́ràn rẹ̀ nítorí pé ó máa ń dánilárayá ó dẹ̀ dùn ún wò. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù ó jẹ́ ẹgbẹ́ eré ìdárayá tó ti pẹ́ tí àwọn èèyàn dẹ̀ fẹ́ràn. Ìdí nìyí tí mo fi fẹ́ràn eré ìdárayá agbábọ́ọ̀lù.

Ètò mi fún ìparí ọ̀sẹ̀ ni wípé mo fẹ́ rí wípé mo rí ilé tuntun gbà. Mo wálé, mo dẹ̀ fẹ́ rí wípé mo rí ilé náà gbà ní owó tó yẹ kó tó di ìparí ọ̀sẹ̀.

Rárá o, n o fẹ́ràn láti máa wà nínú oru. Ìdí tí mi ò fi fẹ́ràn rẹ̀ ni wípé ó máa ń ṣe ìjàmbá sí ìlera ó sì máa ń fa àìsàn sí ọkàn àti ara èèyàn. Ìdí tí mi ò fi fẹ́ràn láti máa wà nínú oru nìyí.

Ọ̀nà tí mo fi máa ń pàrọ̀ ọkàn mi ni wípé mo máa rí wípé mo kópa nínú eré ìdárayá tó lè múnú mi dùn. Mo máa rí pé eré ìdárayá náà gbọdọ̀ jẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn jù láti fi pàrọ̀ ọkàn rẹ. Ìgbà mí mo lè, mo lè kópa nínú eré ìdárayá bí kí ma kọrin ọ́ kí máa jó.

Bẹ́ẹ̀ni, mo mọ ìtumọ̀ orúkọ mi. Orúkọ mi ó jẹ́ orúkọ tó jinlẹ̀ tó sì ní ìtumọ̀ gidi ní ilẹ̀ Yorùbá. Orúkọ mi ó jẹ́ ìbùkún tí àwọn olóyìnbo máa ń pè ní Blessing. Mo mọ ìtumọ̀ rẹ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń ka ìwé. Mo máa ń ka ìwé tó bá, tó máa ń mú inú èèyàn dùn. Mo dẹ̀ ṣì máa ń ka ìwé fún ìdánwò, mo dẹ̀ máa ń ka ìwé fún ìdárayá mi.

Ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù ó jẹ́ ẹ̀kọ́ ìṣirò. Ìdí tí mo fi fẹ́ràn ẹ̀kọ́ náà ni wí pé ó máa ń mú ọpọlọ èèyàn kó ṣiṣẹ́ takuntakun. Ẹ̀kọ́ ìṣirò ṣì jẹ́ ẹ̀kọ́ tí ó ṣe gbajúmọ̀ jù láàárín àwọn ẹ̀kọ́, tó sì jẹ́ ẹ̀kọ́ fún iṣẹ́ tí èèyàn bá yàn láàyò.

Bẹ́ẹ̀ni, mo máa ń rántí àlá mi. Gbogbo àlá tí mo bá ti lá ní alẹ́, ìgbà tí mo bá sùn, mo máa ń rántí rẹ̀. Ìgbà mì tó bá ti rẹ̀ mí púpọ̀ jù, mo lè máa rántí, ṣùgbọ́n mo máa ń rántí àwọn àlá tí mo bá lá lálẹ́

Ọjà tuntun máa ń jáde ní ọjọ́ ajé. Ìdí tí ọjà tuntun yìí máa ń jáde ní ọjọ́ ajé ni wípé ó jẹ́ ọjọ́ tó ti yàn láàyò láti jẹ́ kí ọjà náà jáde. Ìdí nìyí tí ọjọ́ ẹtì jẹ́ ọjọ́ tí ọjà tuntun yóò jáde.

Rárá o, n o kin mú ògùn lójojúmọ́. Ilé ìlera mi wà pẹpẹ. Ìdí nìyí tí mi o fi máa ń mu ògùn lójojúmọ́. Mo máa ń rí i pé mo jóún jẹ gidi tí ó fún máa ń fún mi ní ìlera gidi. Ìdí nìyí tí mi o fi máa ń mu ògùn lójojúmọ́

Mi, mo máa ń jẹ oúnjẹ alẹ́ nígbà ìṣẹ́jú márùn, ìgbà mí mo le jẹ ní ìṣẹ́jú mẹ́wàá, mi ò kí ń jẹun kọjá ìṣẹ́jú mẹ́wàá lọ.

Data tí mo máa ń lò ní ọ̀sọ̀ọ̀sẹ̀ ó pọ̀ tó gigì mẹ́wàá. Mo máa ń lo gigì mẹ́wàá lọ́sọ̀ọ̀sẹ̀. Ìgbà míì, mo lè lo ju gigì mẹ́wàá lọ, mo lè lo gigì mẹ́tàlá, mo lè lo gigì méjìlá, ṣùgbọ́n kì í kọjá gigì mẹ́tàlá lọ́sọ̀ọ̀sẹ̀.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa wọ fìlà. Mo fẹ́ràn láti máa wọ fìlà abètíajá. Idi tí mo fi fẹ́ràn láti máa wọ fìlà abètíajá ni pé ó jẹ́ fìlà tó gbajúmọ̀ nílẹ̀ Yorùbá. Ó dè jẹ́ fìlà tí àwọn àgbààgbà àti àwọn àgbà ìbílẹ̀ máa ń wọ nílẹ̀ Yorùbá.

Rara o, mo máa ń rí wipé mo lo ẹ̀rọ ayárabíàṣá mi ní ojoojúmọ́. Ìdí tí mi ò fi máa ń ṣírò ọ́r dúró lílo ẹ̀rọ ayárabíàṣá mi ni wipé mo máa ń nílò rẹ̀ láti bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ àti àwọn ẹbí mi àti àwọn ọ̀rẹ́ àti àwọn ará.

Ìgbà tí mo kẹ́yìn lọ sí ilé ìkàwé, ó jẹ́ oṣù mẹ́yìn- márùn-ún sẹ́yìn. Ìdí tí mo fi kẹ́yìn lọ sí ilé ìkàwé ní oṣù márùn-ún sẹ́yìn ni pé n ò wà ní ilé ìwé mọ. Ìdí nìyí tí mo fi kẹ́yìn lọ sí ilé ìkàwé ní oṣù márùn-ún sẹ́yìn.

Rárá o, n ò ní àwòrán kankan lára. N ò fẹ́ràn láti máa ya àwòrán sára. N ò fẹ́ràn rẹ̀ torí ó máa ń ṣe ìjàmbá sí ara, ó lè fa àrùn cancer sí ara. Idi tí mi ò fi fẹ́ràn láti máa fi àwòrán sára nìyí.

Ọwọ́ ọ̀tún ni mo máa ń lò. Ọwọ́ ọ̀tún ni mo fi máa ń wa ọkọ̀, ọwọ́ ọ̀tún ni mo fi máa ń jẹun, ọwọ́ ọ̀tún ni mo fi máa ń gbálẹ̀, ọwọ́ ọ̀tún ni mo máa ń sábà lò láti fi ṣe nǹkan. N ò kí ń lo ọwọ́ òsì. Mo máa ń fi ọwọ́ ọ̀tún, mo dẹ̀ máa fi jẹun. Ìdí tí mo fi fẹ́ràn ọwọ́ ọ̀tún ni pé ó jẹ́ ọwọ́ tí ọpọlọ mi ti faramọ́

Àná ni mo kẹ́yìn rìn àjò fún iṣẹ́. Mo máa ń rìnrìn àjò lójoojúmọ́ fún iṣẹ́. Mo máa ń ríi pé mo lọ káàkiri láti rí àwọn oníbàárà mi àti láti gbé ẹrù fún àwọn oníbàárà mi tí ò bá sí ibi tí mò ń gbé ọ níbi tí ilé iṣẹ́ mi bá wà.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìmúdójúìwọ̀n sọfitwiì mi. Ìdí tí mo fi máa ń ṣe ní wípé mo máa ríi wípé sọfitwiì mi ó wà pinípípé ní gbogbo ìgbà tí ń bá lò ó pẹ̀lú ayárábiàsà mi. Ó máa ń mú ayárábiàsà mi kó ṣiṣẹ́ pípé, kó dẹ̀ ṣiṣẹ́ níwọ̀n, níwọ̀n ìgbà tí àwọn tí ó ṣe tan fè ṣe.

Oúnjẹ tí mo máa ń sábàa jẹ ní ọ̀sán ni iyán. Mo máa ń jẹ nítoríi pé ó jẹ́ oúnjẹ tí ó wà ní ẹ̀gbẹ́ ọ́fíísì mi nílé oúnjẹ. Ìgbà mìíràn tí n bá ríyán jẹ, mo máa ń mu gàrrí àt'ẹ̀pà. Óun ní oúnjẹ tí mo fẹ́ràn jù lọ́sàn-án.

Ojoojúmọ́ ni mo máa ń ra epo fún ọkọ̀ mi. Mo máa ríi wí pé mo ra epo fún ọkọ̀ mi nígbà tí mo bá ti ń lọ ibi iṣẹ́ àti nígbà tí mo bá ti ń bọ̀ láti ibi iṣẹ́. Ídí ni wípé mo máa ń fi mọ́tò náà rìnrìn àjò lọ sí gbogbo ibi tí mo bá ti fẹ́ gbé ẹrù lọ bá àwọn oníbàárà mi.